Mo máa ń rin ìrìn àjò lọ sí ibi ṣẹ́ mi ní àràárọ̀. Tí mo bá ti jí ti mo ṣe iṣẹ́ ilé mi tán, un o bọ sí ọ̀nà láti wọ àwọn ọkọ̀ dáńfó tí yóò gbé mi dé e bá ibi tí mò ń lọ, tí n sì fi ẹsẹ̀ rìn yòókù wọ nú ibi tí mo ti ń ṣe iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Nítorí wípé ọmọ mùsùlùmí ni mí. Òjò mọ́kàn ọ̀sìn ni mó kí a máa lọ sí ilé ìjọsìn wa láti máa kírun fún Olúwa Ọba tí ó ṣe ẹ̀dá wa. A máa ń lọ sí ilé ìjọsìn ní ojoojúmọ́.